Ọjọ́ oṣù kan ni, ni mo ní fún ìsinmi ní ọdọọdún. Oṣù kan tí mo ní yìí, ó jẹ́ ìgbà ìsinmi fún mi tí àwọn òṣìṣẹ́ fún mi láti ní ìsinmi kúrò ní iṣẹ́, láti gbé gbogbo èrò ọkọ̀ iṣẹ́ kúrò ní ara. Nítorí náà oṣù kan ni mo máa ní fún ìsinmi.

Kòrọrùn fún mi láti darí àwọn ènìyàn jìn. Di darí àwọn ènìyàn, o nílò pẹ̀lú sùúrú púpọ̀. Torí àwọn kan wà t'abá fẹ́ darí wọn, wọ́n maa fa ẹsẹ̀ sẹ́yìn. Nítorí náà, a nílò láti fi sùúrù bá wọn lò. Nítorí náà kò rọrùn fún yàn láti darí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ní èróńgbon. Èrungbon jẹ́ nǹkan tí ó pẹ̀lú, ẹ, ẹwà ara fún ọmọkùnrin. Mo dè máa tọ́jú èrungbon mi náà nípa gígé rẹ̀ ní ìwọ̀nba. Mo dè máa tọ́jú ẹ kó ba lè máa dán.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ ìdùnnú mi, ooo ọjọ́ ayọ̀ ni fún mi. Ni oṣù kẹrin, oṣù kẹrin ni ọjọ́ ìbí mi jásí mo maa n se ajoyo ojo ibi mi pelu awon ore, pelu awon ebi naa.

Èmi ò mọ̀ bí a tí ń péja nítorí mò kí ń sábà tẹ̀lé àwọn apẹja lọ sí odò. Ṣùgbọ́n àwọn apẹja wà to bá lọ sí odò ki won bá padà dé, wọ́n máa ń padà bọ̀ pẹ̀lú ẹja tó pọ̀. Ṣùgbọ́n mi ò kí ń béèrè bí wọ́n ṣe ń péja, torí náà èmi ò mọ̀ bó ṣe ń péja.

Èmi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Àwọn mìíràn wà ó máa ń forúkọ sílẹ̀ ní ilé ìdárayá, ṣùgbọ́n èmi ò ní ìforúkọ sílẹ̀ nítorí mo kò ṣe nǹkan dandan tí ẹ kí ọ̀ ń ṣe ní ilé ìdárayá, nítorínà mi ò fi orúkọ sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mò máa ń wọ gíláàsì. Gíláàsì Oòrùn ni mo máa ń wọ̀. Nítorí ìgbà míràn wà ní ọwọ́ ọ̀ṣùn ta bá ń jáde, ọ̀rùn máa ń pọ̀. Nítorí náà a máa ń wọ gíláàsì láti fi lè Bo ojú wa.

Ní ìgbà tí mo kẹ́yìn ń fọ́ ní ọ̀sẹ̀ tó kọjá, ọ̀sẹ̀ tó kọjá yìí mo, mo kẹ́yìn ń fọ́, mo kẹ́yìn ń fọ́. Ní ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn ń fọ́

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza ni àwọn ẹran, tomato, ẹran, ẹran oríṣiríṣi to bá wà lórí pizza mo máa fẹ́ràn rẹ̀. Tomato, àti àlùbọ́sà náà. Mo máa ń fẹ́ràn rẹ̀ lórí pizza, wọ́n máa ń jẹ́ kí pizza dùn.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù, fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Nítorí bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ṣe rí, ó máa, ó máa ń ní adùn yìí, ó da, ó da fún ọbẹ̀ ẹ̀gúsí láti sè, ó da nínú ọbẹ̀ ata náà.

Èmi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ torí mi ò gun kẹ̀kẹ́ láti kékeré. Ìgbà kan wà tí mo ní kí ń kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́ nígbà tí mo ti dàgbà. Ṣùgbọ́n mo rí i pé ó le fún mi láti kọ́ kẹ̀kẹ́ nígbà tí mo ti dàgbà. Ìgbà kan náà wà tí mo tún kọ́ kẹ̀kẹ́, mo ṣubú látori kẹ̀kẹ́.

Ẹn, mi ò tíì ní àǹfààní láti mi rin ìrìnàjò lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n pẹ̀lú lára nǹkan tí mò le ro láti ṣe ni ìrìnàjò lọ sí ìlú mìíràn kí n wo bí ìlú wọn ṣe rí, ìwà wọn, ìṣe wọn àti àwọn mìíràn.

Bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́. Òṣìṣẹ́ kọ̀ọ̀kan láti orí ọ̀gá títí dé orí òṣìṣẹ́ tó kéré jù ní ilé-iṣẹ́ wa a ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ jẹ́ nǹkan tí a fi máa ń dá ara mọ̀, àtí pé ó dàbí kọ́kọ́rọ́ fún wa láti wọ inú ilé-iṣẹ́ náà.

Èmi ò fẹ́ràn láti wà nínú oru nítorí ó jẹ́, ẹ́, ǹkan tó máa ń fa ìgbámí. Ó lè fa àwọn ǹkan kan sí ara. Oru máa ń jẹ́ kí ara tètè dọ̀tí, ó máa ń jẹ́ kí èèyàn láàgùn, ni ilà ìgún náà máa máa jẹ́ kí ara èèyàn máa rùn. Nítorínà ẹ́, èmi ò fẹ́ràn oru.

Bẹ́ẹ̀ni, èmi nìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Nítorí èmi ò kí ń máa ń sọ̀rọ̀ tí bá ń jẹun. Nítorí a nílò wípé a o gbọ́dọ̀ sọ̀rọ̀, a o gbọ́dọ̀ ṣe nǹkan tó máa jẹ́ kí oúnjẹ bọ́ sí agbári orí wa àbí tó máa jẹ́ kí atá tá sí agbári orí wa torí sísọ̀rọ̀ tí a bá ń jẹun kò n ṣe ǹkan tó moju tó dá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo àkan lo ǹkan bíi aṣọ. Ti n bá wọ aṣọ lónìí, mo lè wọ aṣọ ní ẹ̀ẹ̀mejì nìí, ẹ̀ẹ̀mejì. Mo dẹ̀ tún máa ń ṣe àtúnlo bóyá bí bàtà tàbí ke fìlà ti n bá wọ̀ náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkàn. Kíkàn jẹ́ nǹkan tí ko máa n fún mi ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí, nígbà tí n bá dojú kọ ara nǹkan kékeré kan. Kíkàn máa, ó máa ń gbé, ó máa ń gbé ẹ̀mí mi sókè.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú sùúrù tó pọ̀. Nítorí à lè sọ pé nítorí oníbàárà ni wọ́n. Ka má ba wọn lòpọ̀, ka má ba wọn sọ̀rọ̀. A nílò sùúrù láti máa bá àwọn oníbàárà sọ̀rọ̀

Mo máa ń kọ̀we, pẹ̀lú-- èmi ò kí ń kọ̀wé pẹ̀lú ọwọ́, mo máa ń lo, mo máa ń lo ìkọṣẹ́ bíi bírò àti pẹ́ńsìlì, wọ́n ni mo máa ń lò tí máa dì mú sí ọwọ́ tí máa fi kọ̀wé.

Bí ètò ìdárayá mi ṣeri ni pé mo máa ń, mo máa ń pe àwọn ọ̀rẹ́ àti àwọn ẹbí àtàwọn òṣìṣẹ́, mo máa ń pe wọ́n, máa ko wọn jọ, a máa gba olórin tó máa kọrin, a máa jẹun, a máa mu, a máa ṣeré, a máa ṣe fàájì.

Ìgbà mélòó tí ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà ni wákàtí mẹ́ta, wákàtí mẹ́ta ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà. Wákàtí mẹ́ta, wákàtí mẹ́ta ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá. Ìdárayá jẹ́ nǹkan tí màá ń ṣe fún ara. Ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ara ní ìtumọ̀, ó máa ń jẹ́ kí ara ní àlàáfíà tó péye.

Bẹ́ẹ̀ni, mó máa ń wò àwọn ètò tẹlifísàn. Àwọn mó máa ń wó bí, ìgbà mìíràn mó máa ń wó òrín, mó máa ń wó àwọn èré ógé, eré ìtàgé lórí tẹlifísàn. Òde máa ń wó àwọn ọ̀ún nà lórí tẹlifísàn.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́mi. Ìgbà mìíràn wá ti n bá ti ṣiṣẹ́, ti n bá ṣiṣẹ́ ṣiṣẹ́ sise fún ìgbà tó bá gùn, orí máa ń fọ́ mi. Ìgbà mìíràn kẹ́ naa wá tí ń bá, tí ń bá ní àlàáfíà tòpé ní ara. Ó máa ń fa ìfọ́rí fún mi náà nígbà mìíràn.

Ìgbà mélòó tí mo máa ń lo fọnu lójoojúmọ́ ni ìgbà méjì ní àárọ̀ àti ìrọ̀lẹ́ kí n tó sùn ní alẹ́ náà. Mo máa ń fọnu nítorí pé fífọnu jẹ́ nǹkan tó da. Fọnu jẹ́ lára ìtọ́jú ara wa.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìwé ni ọdún, ọdún mẹ́ta sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé ìwé. Mo kẹ́yìn lọ sí ilé ìwé gíga tí, tí a mọ̀ sí ilé ìwé unifásítì. Ilé ìwé gíga ni mo kẹ́yìn lọ ka ìwé.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ọjọ́ mẹ́ta sẹ́yìn ní ìjẹta, mo jẹ àmàlà àti ewédú. Àmàlà àti ewédú yìí yóò fẹ́lẹ́ gan. Ó dẹ̀, àmàlà jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, mo nífẹ̀ẹ́ sí.

Rárá o, èmi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, ṣùgbọ́n ó pẹ̀lú nǹkan tí mò ń wò níwájú láti, láti lò rẹ̀ nítorí àwọn èèyàn máa ń sọ̀ dáadáa nípa ọkọ̀ ojú irin.

Ní o, ó máa ń yàtọ̀ ní ojoojúmọ́. Ìgbà mélòó tí mo máa ń ṣe àyẹ̀wò íméèlì mi, ìgbà míràn wà ní ọjọ́ kan mo lè nu wo ní eemewaa, ìgbà míràn wà e kan ìgbà míràn sí ìwà náà mo lè wo ní eemejila ní ọjọ́ kan.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwé, à, mo ní aṣọ wíwé tó pọ̀, mo ní àǹkárá, mo ní àǹkárá tó pọ̀ gan, mo dẹ̀ sì ní àwọn leesì náà ní oríṣìíríṣìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àkoko nínú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ ni ọjọ́, ọjọ́ ajé. Ọjọ́ ajé jẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀, ó máa ń jẹ́ kí èèyàn ń jáfáfá fún àwọn ọjọ́ tó kù tó ń bọ̀ ní, níwájú.

Ìgbà tí mo máa ń fọṣọ, kò sí ìgbà kan tí mò ò lè fọṣọ. Ṣùgbọ́n ìgbà tí mo máa ń fọṣọ jù ni ọjọ́, ọjọ́ ìsinmi. Nítorí ìgbà náà ni mo máa ń ráyè láti lè fọṣọ. Torí gbogbo ọjọ́ tó kù mo máa ń fi lọ sí ibi iṣẹ́. Torí náà ọjọ́ ìsinmi mo máa ń ráyè láti fọṣọ.

Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀, ehn, ìgbà mìíràn wà mo máa ń mu tíì àti búrẹ́dì, ìgbà mìíràn wà mo máa ń jẹ ìrẹsì àti ọ̀gẹ̀dẹ̀, ìgbà mìíràn kẹ́wàá mo máa ń jẹ ẹyin àti búrẹ́dì náà.

Nǹkan ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ jẹ́ ǹkan tí a ń pè ní project management. Ó jẹ́ ǹkan tí mo rí pé ó lè ràn mí lọ́wọ́ ní ibi iṣẹ́ àti pé ó máa tú láànà fún mi ní àwọn iṣẹ́ mìíràn bí i àwọn iṣẹ́ ìtà.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni nígbà tó bá di ìparí ọ̀sẹ̀ ní ọjọ́ Sátidé, a máa ń péjọ, a máa ń jẹun, a máa ń ṣeré, a máa ń, a máa ń wo tẹlifíṣàn, a lè tún máa ń fúnra ní ìmọ̀ràn.

Bẹ́ẹ̀ni mó fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè, nítorí òhún ní mó fí máa ń ṣe Íńtánẹ́ẹ̀tì mi. Tí n bá ní ẹ̀rọ ìgbésókè lórí fóònù mí, mó ò ní lè lo fóònù mi láti ṣe Íńtánẹ́ẹ̀tì.

Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ ni ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì jẹ́ ọdún ayẹyẹ tí àwọn ará àti ẹbí ọ̀rẹ́ àlejò náà máa ń kórapọ̀, tá máa, tá máa ṣe fàájì, tá máa.

Ọdún tó kọjá ní oṣù kẹwàá, nínu ọdún tó kọjá ni mo rí Dókítà gbeyin. Mo lọ fún àyẹ̀wò àgọ́ ara mi. Mo dẹ̀ rí i dájú wípé Dókítà fún mi ní òògùn àti abẹ́rẹ́ tó máa fún mi ní, tó máa mú mi lára yá.

Bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú ni pé a máa rí i dájú wípé a fi ọwọ́ lé ọkọ̀ náà tó bá ń bọ̀ nítorí a gbọdọ̀ fọwọ́ lé tàbí kẹ́ ká fẹ̀yìntì kó ba lè máa jà náà.

Bẹ́ẹ̀ni, mò ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn, sí ìlú France. Mò nílò láti fi iṣẹ́ yẹn sí ìlú France, torí ìlú France jẹ́ ìlú kan tí mò ń fẹ́ràn láti fi se eyii si.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo máa ń pa owó pamọ́ sí ilé tàbí kẹ̀, mo máa ń fi síí, máa ń fi owó pamọ́ sí ilé tàbí kẹ̀ ní báǹkì, ní ilé ìfowópamọ́. Mo máa ń fowó pamọ́ sí ilé ìfowópamọ́ náà.